Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́, ó jẹ́ bí a ṣe lè sọ̀rọ̀ níwájú ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn. Nítorí wípé tí ń bá ní láti sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀ ènìyàn, ó máa ń ṣe inira fún mi lọ́pọ̀lọ́pọ̀. Nítorí náà mo rí i wípé mo ní láti kọ́ ìmọ̀ bí mo ṣe lè sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Mo ti ní àǹfààní láti sọ̀rọ̀ ní iwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó bí ẹ̀ẹ̀mẹta, mẹ́rin báyìí. Bí mo sì ṣe ṣe kò tẹ́mi lọ́rùn rárá. Ó jẹ́ kí ń rí i wípé mo ní láti tẹra mọ́ láti kọ́ ìmọ̀ bí mo ṣe lè sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀ ènìyàn. Tí ènìyàn bá ti pé méjì, mẹ́ta, ó nira fún mi láti sọ̀rọ̀ níwájú wọn, láti fi tó wọn létí ohun tí mo rò nípa ohunkóhun tí a bá ń sọ. Ṣùgbọ́n nísinsìnyí, mo ní láti kọ́ dáradára. Nítorí wípé tí ń bá kọ́ bí mo ṣe lè sọ̀rọ̀ níwájú ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn, yóò túbọ̀ fún mi ní ìgbójú láti lè máa sọ̀rọ̀. Tójẹ́ wípé tí àwọn ènìyàn bá pọ̀, èmi náà n ó lè sọ ohun tí ó wà ní ọkàn mi láìsí ìbẹ̀rù tàbí ìfòyà. Tí kò bá sí ìbẹ̀rù, n ó lè ran ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lọ́wọ́. Àwọn tí ò ní àǹfààní láti dúró ní iwájú àwọn èèyàn tàbí tí wọ́n kò sí ní ibi tí wọ́n ti lè rí ẹni bá sọ̀rọ̀, n ó lè ran wọ́n lọ́wọ́ láti bá wọn sọ ẹ̀dùn ọkàn wọn. Bóyá nípa ìlú wọn ni o, bóyá nípa ìgbésí ayé wọn ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yóò ṣe ìrànlọ́wọ́ fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn. Tí ń bá sì kọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ níwájú ọ̀gọ̀ọ̀rọ̀ ènìyàn yìí, yóò ran mi lọ́wọ́ láti lè jẹ́ kí n mọ bí wọ́n ṣe ń pẹ̀tù sí àwọn ènìyàn lọ́kàn. Bóyá tí wọ́n bá ní èdè àìyedè ní ìlú níbi tí mo wà, wọn ó lè gba ẹjọ́ rú fún àwọn ẹni kan láàrín àwọn méjì sí mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ. Nítorí pé wọn ò lè ṣàlàyé láìbẹ̀rù nǹkan tí ó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ náà ni, yóò sì ṣi mi sí àwùjọ ju bíi tìsí yẹn lọ. Àwọn ènìyàn yóò rí mi pé mo jẹ́ ẹni tí ó lè jẹ́ olùrànlọ́wọ́ láti jẹ́ kí ìlú kí ó lọ síwájú. Bí ó sì jẹ́ ibi iṣẹ́ mi náà ni, wọn ó rí pé mo jẹ́ ẹni tí yóò ran ìbí ìṣe lọ́wọ́. Nítorí wípé wọn ò lè ran àwọn ènìyàn lọ́wọ́ láti mú gbogbo èrò ọkàn wọn, wọn ó tò ó gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ń tò ó láti lè jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ kí ó yé wọn. Yóò jẹ́ kí ń lè ran wọ́n lọ́wọ́ láti tán ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tí ó ń dà wọ́n láàmú tí wọn kò ní ohun láti sọ, wọn gba, wọn lè gba ohun wọn sọ̀rọ̀. Yóò sì lè ran mi lọ́wọ́ láti lè jẹ́ kí èmi náà kọ́ bí wọ́n ṣe ń bá àwọn ènìyàn gbé, bí wọ́n ṣe ń bá àwọn ènìyàn lòpọ̀, bí wọ́n ṣe ń bá àwọn ènìyàn ṣe tí kò ní sí wàhálà tàbí ìjà. Yóò jẹ́ kí ń lè tún máa bá àwọn ènìyàn tuntun tí mi ò tíì rò pé mo lè bá ṣiṣẹ́ tẹ́lẹ̀, wọn ó lè pàdé wọn, wọn ó lè máa bá wọn sọ̀rọ̀. Yóò ṣí oríṣìíríṣìí ààyè sílẹ̀ fún mi láti pàdé àwọn tí mo nílò láti pàdé láti jẹ́ kí èmi náà kí ń tún ní ìlọ̀síwájú sí i. Yóò fún mi ní ohun tèmi tó jẹ́ wípé wọn ó mọ̀ pé ohun mi ni ó ń sọ̀rọ̀. Wọn ó mọ ibi tí mo dúró sí nínú ohunkóhun tó bá ń ṣẹlẹ̀ ní àwùjọ. Yóò sì ran mi lọ́wọ́ pé èmi náà wọn ò lè jẹ ẹni tí ó jí ohun rẹ̀ lágbára ju tìsí yẹn lọ. Pàápàá tí ó bá tilẹ̀ ní pé ó nílò kí a lọ sọ nǹkan níwájú àwọn ìjọba láti ìlú, láti ibi iṣẹ́, láti.

Nígbà tí n bá ń dúró de ǹkan, mo máa ń ṣe àwọn oríṣìíríṣìí láti lè má jẹ́ kí n gbé ọkàn mi sí òkè púpọ̀. N ó farabalẹ̀, n ó máa ronú nípa nǹkan tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́. N kò ní ronú nípa ǹkan tí mò ń retí náà tàbí ǹkan tí ó ti kọjá. N ó ronú ǹkan tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́, n ó pa ọkàn mi pọ̀ sí ojú kan, n ó máa mí díkànlẹ̀ dáradára. N ó sì jẹ́ kí ǹkan tí mò ń dù-- àsìkò tí mo fi ń dúró de ǹkan náà kí ó dàbí àsìkò tí màá fi sinmi kí ó tó di pé ǹkan náà dé. N ó máa sinmi tàbí kí n gbé ǹkan mìíràn ṣe tí kò rọ̀mọ́ ǹkan tí mò ń retí náà. N ó ṣe ǹkan mi tí yóò gba àsìkò mi tí n ò fi ní ronú, tí n ò fi ní fòyà, tí n ò fi ní jáya nípa ǹkan tí mò ń retí náà. Nígbà mìíràn ẹwẹ̀, máa sọ fún ara mi pé kò sí ohun tí mo lè ṣe sí ǹkan tó ń bọ̀ ju pé kí n ní sùúrù lọ. N ó fún ara mi ní sùúrù, n ó bá ara mi sọ̀rọ̀, n ó wòra mi nínú dígí, n ó bá ara mi sọ̀rọ̀ pé ẹ̀yin onísùúrù lọlọ́hun wà o, o ní sùúrù lọ́pọ̀lọ́pọ̀. Nígbà mìíràn, n ó bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ǹkan tí ó ti ṣẹlẹ̀ nígbà ìgbésí ayé mi. N ó mọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ǹkan tó ń bọ̀ náà nítorí mo mọ̀ pé dáradára ni. Gbogbo eléyìí máa ṣe kí àsìkò kí ó fi kọjá, kí n má ba à bẹ̀rù, kí n má ba à fòyà rara. Nígbà mìíràn ẹwẹ̀, màá gbé ìwé, màá máa ka ìwé, màá fọkàn sí ìwé náà. Nínú ìwé náà, màá kọ́ ẹ̀kọ́ ǹkan mìíràn. Gbogbo ǹkan tí ò ní jẹ́ kí n máa ronú, kí n máa fòyà, kí n máa làkàkà lórí ǹkan tí mò ń retí náà, màá ka ìwé. Ìgbà mìíràn, màá wo fíìmù, eré tàbí kí n gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi alágbèéká kí n máa ka ǹkan tí àwọn èèyàn kọ síbẹ̀ tí wọ́n ń kọ èèyàn ní ǹkan mìíràn láti gbé ọkàn mi kúrò nínú ìpayà ǹkan tí ó ń bọ̀. Màá sì máa sọ fúnra mi pé bí ǹkan tí mò ń retí bó bá dé o, bí kò bá dé o, dáradára ni òun gbogbo. Yóò ṣiṣẹ́ pọ̀ fún rere mi ni. Kò sí ǹkan kí ǹkan tí màá padà nù rara bó bá dé bí ó bá dé. Ṣùgbọ́n n ó gbọ́kàn sí pé dáradára ni gbogbo àbáyọrí tí ó bá yọrí sí mi láti inú ǹkan tí ó ń bọ̀. N ó sì sọ wípé ohunkóhun tí ó bá ṣẹlẹ̀ yóò tún fún mi ní ààyè ǹkan mìíràn tuntun ni. Nítorí náà, kò sí iyọ̀nu, kò sí wàhálà. N ó rí pé mò ń gbádùn àwọn ǹkan tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́. Àwọn ǹkan tí mò ń gbádùn ni màá máa ṣe. Àwọn ǹkan tí ò ní gbé mi lọ́kàn sókè, àwọn ǹkan tí yóò jẹ́ kí ara mi kí ó balẹ̀ ni màá máa ṣe. Mi ò ní bínú, mi ò ní ronú rara rara. Màá máa sọ fún ara mi wípé ó ń bọ̀ láìpẹ́, kò ní pẹ́ mọ́. Tí ó bá sì jẹ́ wípé èèyàn ni mò ń dúró dè, èèyàn ni mò ń retí, màá máa sọ fún ara mi wípé à, bóyá òun náà nísòro níbi tó wà ni, bóyá iṣẹ́ ló pọ̀ lọ́wọ́ rẹ tó ń di lọ́wọ́ tí ò tíì dé, bóyá ara rẹ̀ kò ya ni tó nílò láti sinmi díẹ̀ kó tó wá, bóyá dáadáa tèmi náà ló ń ṣe tó fi ń dá, tó ń dà dúró níbi tó wà tí ò fi tètè dé, bóyá fún ìlọsíwájú tèmi náà ni ó ń dà dúró tí ò fi tètè dé, kò sí àbúrú ní ọkàn rẹ̀ nípa tèmi, yóò dé láyọ̀ ataláfíà.

Bẹ́ẹ̀ni, mo ti lu etí mi nítorí wípé lílu etí ó ṣe pàtàkì ní àwùjọ mi. Àkọ́kọ́ etí tí mo lu, wón lù ú fún mi nígbà tí wón bí mi, nígbà tí èmi kò ti è tíì mọ̀ ǹkan kan. Láti kékeré, ní ijó kejì tàbí ijó kẹ́rin tí wón bí mi, wón ti kọ́kọ́ lu etí kan fún mi. Ṣùgbọ́n nígbà tí mo dàgbà, èmi náà tún lu etí bí méjì sí èyí tí wón ti lu fún mi tẹ́lẹ̀, nítorí wípé lílu etí ó jẹ́ ohun kan tí ó máa ń jẹ́ kí ẹ̀ṣọ́ èèyàn kó yọ síta. A fi ń ṣe ẹ̀ṣọ́ ní ilẹ̀ Yorùbá tí mo ti wá ni. Ó máa ń bùkún ẹwà obìnrin. Lẹ́nu ijọ́ mẹ́ta yí, àwọn ọkùnrin náà ń lu etí. Ṣùgbọ́n láti bẹ̀rẹ̀, àwọn obìnrin ni ó máa ń lu etí ní ilẹ̀ Yorùbá tó ń fi hàn pé wón ní ara, wón ní ẹwà ní ilẹ̀ Yorùbá. Bákan náà, tí a bá lu etí tí a fi ǹkan sí bí góòlù, yóò jẹ́ kí àwọn ènìyàn kò rí wípé ènìyàn ṣe pàtàkì láwùjọ. Nítorí wípé a lè fi góòlù ètò wọ́n sí. A jẹ́ kí àwọn ènìyàn kí wón rí wípé a fẹ́ràn ọ̀ṣọ́ àti pé owó wà ní irú owó ẹni bẹ́ẹ̀. Bí ò ti è ṣe wíwọ́n, bó ṣe olówó pọ́kú. Síbẹ̀síbẹ̀ ogun lọ́gọ́ àwọn earring olówó pọ́kú tá ń fi sí inú etí tí a bá lu náà, ó máa ń bùkún ẹwà èèyàn. Ó wọ́n o, kò wọ́n o. Ó máa ń bùkún ẹwà èèyàn. Nígbà mìíràn, lílu etí àti iru n ta fi bọ ihò etí wa ta fi ṣẹ̀ṣọ́ yóò jẹ́ kí wón mọ̀ pé àwa náà ní ara ọ̀tọ̀ tó yàtọ̀ sí ti gbogbo ẹlòmíràn. Ènìyàn lè fi lọ ṣe èyí tí ó wọ́pọ̀ lọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ. Iyeetí tí yóò lù tọ jẹ́ wípé wón ó ti mọ̀ pé ìwọ nìkan lo ní tí ó jẹ́ kó ṣe pàtàkì, tí ó yọ ìjà tọ́ tí ó da yàtọ̀ láàárín gbogbo ènìyàn, tí ó sì jẹ́ kí wọ́n tún máa bu iyì àti ọlá fún irú ẹni bẹ́ẹ̀. Yóò sì jẹ́ kí ẹni bẹ́ẹ̀ kó fi-- kí ó náà máa rò pé òun ti di ọ̀làjú àti wípé òun náà ti rí ọ̀kan, òun kì í ṣe tabúlémọ́, òun náà ti ń bá àwọn ènìyàn jà ǹkan jà ǹkan lo irú ǹkan náà. Nígbà mìíràn, ẹ̀wẹ̀ etí lílu ó máa ń jẹ́ kí ènìyàn lọ́rẹ. Irú ọ̀rẹ́ tí ènìyàn bá pàdé ẹni tó náà lu etí, ẹ̀ ó bá ara yín sọ̀rọ̀, ẹ̀ ó di ọ̀rẹ́ ara yín, ẹ̀ ó sọ fún ara yín, "à mo fẹ́ràn etí lílu rẹ o. Mo fẹ́ràn iye etí tó fi sí etí lílu rẹ o." Nítorí bẹ́ẹ̀, àwọn tí ò ní ọ̀rẹ́ láwùjọ tẹ́lẹ̀, wọ́n di ẹni tí ó lọ́rẹ. Nítorí pé ẹni tó bá rí etí tó lu àti irú iyetí tó fi sí etí náà, ó lè wá bá ẹ. Kẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, kẹ́ bẹ̀rẹ̀ sí ní dọ́rẹ̀ẹ́, kẹ́ bẹ̀rẹ̀ sí ní jọ jáde, kẹ́ bẹ̀rẹ̀ sí ní mọ́lẹ̀ ara yín, kẹ́ bẹ̀rẹ̀ sí ní bẹra yín wò. Irú ìyẹn náà ó máa ń jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n lu etí. Nígbà mìíràn ẹ wò, àwọn, àwọn ẹ̀yà mìíràn wọ́n máa ń lu etí wọn. Ó ní irú etí tí àwọn ẹ̀yà ti wọ́n lù tó jẹ́ wípé wón á ti mọ̀ pé ẹ̀yà yìí ni ẹni yìí ti wá. Ìgbà mìíràn, àwọn ẹlẹ́sìn mìíràn wọ́n ní bí wọ́n ṣe ń lu etí wọn, wọ́n sì ní ohun ẹ̀ṣọ́ tí wọ́n ń fi sí, tí wọ́n fi ń ṣe oríṣìíríṣìí ayẹyẹ. Nígbà mìíràn, ó ní irú.

Tí n bá ṣe ènìyàn kan tí mo sì fẹ́ tọrọ àforíjì, n ó jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ kí ó mọ̀ wípé, ǹkan tí mo ṣe yìí, mo ṣe. Ṣùgbọ́n mo ti ní ìyípadà ọkàn láti ọkàn mi wá. N ó ní mo ṣe, n kò ní wà àwàwí rárá. N ó jẹwọ́, n ó bọ́ síta gbangba, n ó tura mi síhòhò nípa láti máa farapa mọ́ àti láti máa pàrọ̀ pé n ò ṣe ǹkan tí mo ṣe náà. N ó sọ pé mo ṣe láì wàwáwí. N ó sì sọ fún wọn wípé láti inú wa, mo ti ní ìyípadà ọkàn. Mo ti ní ìyípadà ọkàn mi ò fẹ́ ṣe ǹkan tí mo ṣe bẹ́ẹ̀ mọ́ láìda pé n ó sì lá-láti ìgbà náà lọ, n ó ṣe àwọn ǹkan mìíràn tí ó yàtọ̀ sí àìda tí mo ti ṣe tẹ́lẹ̀. N ó bẹ̀rẹ̀ nípa láti sọ wípé ẹ̀ foríjì mi fún ǹkan tí mo ṣe. Mo mọ̀ wípé ìgbésẹ̀ tí mo gbé òbí yẹn nínú kó dà nípasẹ̀ ǹkan tí mo ṣe náà. Ẹ ti pàdánù àwọn ǹkan kan. N ó sì wá ṣàlàyé fún wọn bí mi ò ṣe ní ṣe bẹ́ẹ̀ mọ́ ní ọjọ́ mìíràn tí n ó ṣe ǹkan tó yàtọ̀ sí ohun tí mo ṣe. Bí n ó ṣe ṣe ǹkan tí ó máa dùn mọ́ ẹni bẹ́ẹ̀ nínú. N ó jẹ́ kí wọ́n mọ̀ wípé ǹkan tí mo ṣe burú jáàí. Kò sì ṣì bí mo ṣe lè sọ pé ǹkan tí kò dára ó dára. N kò lè pàrọ̀ rẹ̀. N ó jẹ́ kí wọ́n sọ gbogbo ẹ̀dùn ọkàn wọn dáradára. N ó jẹ́ kí wọ́n mọ̀ wípé irú ìwà tí mo wù náà kò bojú mu rara. N ó béèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n fẹ́ kí n ṣe kí ọkàn wọn kí ó lè túbọ̀ yọ̀ sí mi. N ó sì tẹ́tí sí wọn fún ǹkan tí wọ́n bá fẹ́ náà. Lẹ́yìn ìgbà náà, n ó bẹ̀rẹ̀ sí ní máa wá ọ̀nà tí n ó fi ṣe ǹkan tí wọ́n fẹ́ tí n ò ní wú àti wọn ò fẹ́ mọ́. Àwọn ǹkan tí mo ti ṣe sẹ́yìn tí mo ti fi ṣe àwọn èèyàn tí mo tọrọ àforíjì bí i ká ní ìpàdé kí n má lọ nígbà ìpàdé náà. N ó wá sọ fún wọn, mo wá sọ fún wọn níjọ́ náà pé kò dára bí mi ò ṣe wá fún ìpàdé tí mo ti sọ pé máa wá fún. Pé ní ọjọ́ mìíràn, n ó máa kọ sórí kàlẹ́ńdà mi tàbí kí n fi sí orí agogo tí yóò rán mi létí ní orí fóònù alágbèéká mi. Màá sì sọ fún àwọn èèyàn mìíràn náà kí wọ́n rán mi létí. N kò ní gbé ẹ̀bi mi sórí ẹlòmíì. N kò ní máa sọ wípé ǹkan báyìí, ǹkan báyìí ló fà á tí n ò ṣe wá. Ṣùgbọ́n oun ó sọ wípé lóòótọ́ ni. Mo ṣe ẹ̀ṣẹ̀ náà nítorí wípé ó máa fihàn pé mi ò kín ń ṣe ọmọdé. Mo ti dàgbà. Tí n bá jẹ́wọ́, tí mo bọ́ síta tí mo nà tán nípa ǹkan tí mo ṣe tí inú wọn ò dùn sí, tí mo nílò àforíjì wọn fún. Tí n bá ń fi ẹ̀bi fẹ́ lò mi bí ọmọdé ni ẹ̀. Àwọn ọmọdé ló máa ń gbé ẹ̀bi tí wọ́n fẹ́ lò mi tí wọ́n ò ní gbà pé àwọn ṣe ohun tí wọ́n ṣe, tí wọn ò ní nà tán. Ṣùgbọ́n èmi máa nà tán, màá sì tọrọ.

Bẹ́ẹ̀ni, ó wù mí láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn. Mo sì ti pinnu pé láìpẹ́, ń ó ṣe ètò láti fẹ sí ìlú mìíràn. Mo ti bẹ̀rẹ̀ sí ní wádìí díẹ̀ díẹ̀ bí yóò ṣe ṣe é ṣe fún mi láti lè fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn. Iṣẹ́ tí ó wù mí láti fẹ sí ìlú mìíràn, ó jẹ́ iṣẹ́ kejì tí mò ń ṣe. Iṣẹ́ méjì ni. Lẹ́yìn iṣẹ́ tí mò ń ṣe nínú ìgboro, mo tún ní iṣẹ́ àgbẹ̀ tí mò ń ṣe ní inú ọgbà. Mò ń gbin àwọn èso oríṣiríṣi tí mò ń lo àwọn nǹkan tí kò lè pa ara mi lára láti gbin. N kò lo àwọn kẹ́míkà tí wọ́n fi ń gbin nǹkan láti jẹ́ kí wọ́n tètè dàgbà. Nǹkan ìbílẹ̀ bí ìgbẹ́ adìẹ, ìgbẹ́ ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mò ń lò láti fi ṣe nǹkan ọ̀gbìn tèmi. Nítorí wípé àwọn oníṣègùn fi dá wa lójú pé ara wa fẹ́ràn àwọn ohun tí ó jẹ́ àwọn ǹkan ìbílẹ̀ yàtọ̀ sí àwọn ǹkan tí àwọn ènìyàn pópò tó tí wọ́n ń pè ní kẹ́míkà kí wọ́n fi ń gbin nǹkan titi wa. Bí Ọlọ́run ṣe dá àwọn kìnìún náà ni wọ́n a ṣe ń gbin. Nítorí wípé ó dára fún ara púpọ̀ kí a máa fi àwọn bí kẹ́míkà náà gbin ohun ọ̀gbìn wa. Nígbà tí mo lọ sí ìlú Amẹ́ríkà láti ṣe àbẹ̀wò, mo ríi wípé oríṣiríṣi èso ni ó wà níbẹ̀. Ṣùgbọ́n wọ́n ti fi kẹ́míkà, wọ́n ti fi gbin àwọn kìnì náà tí kò sì dára. Ó ní àwọn èyí tí wọ́n, tí wọ́n ń gbin tó jẹ́ pé wọn ò lo àwọn òògùn náà sí. Wọ́n máa ń pe àwọn yẹn ní ọ̀gáníìkì. Irú àwọn yẹn ló wù mí láti lọ gbin. Mo fẹ́ ṣe ìwádìí tí ó bá ní bí mo ṣe lè gba ìwé láti lè lọ sí ìlú Amẹ́ríkà tí mi ò ní jẹ́ pé bóyá mò ń yọ́ bẹ́ẹ̀ gbé tí ìjọba wọn bá lè fún mi ní ìwé, yóò wù mí púpọ̀. Màá wá owó yá, màá béèrè irú àwọn èso tí wọ́n fẹ́ràn níbẹ̀. Èmi yóò sì gbin tèmi láì fi àwọn ǹkan olóró náà sí. Mo pinnu láti lọ bá àwọn àgbẹ̀ tó wà níbẹ̀, àwọn tí ó ń ṣe irú nǹkan bẹ́yẹn tí wọ́n kì ń lo àwọn òògùn olóró yẹn láti gbin nǹkan tí wọn. Kí èmi náà darapọ̀ mọ́ wọn láti lè máa gbin ohun ọ̀gáníìkì tí a kò fi àwọn egbòogi tí kò dára láti gbin. Nítorí èrè wọ́n máa ń fi àwọn nǹkan yẹn gbin àwọn ohun ọ̀gbìn kí wọ́n bá lè jèrè kí ó lè dàgbà, kó lè tóbi. Ṣùgbọ́n àwọn nǹkan bẹ́ẹ̀ kò dára fún ara rárá. Nítorí náà, mo ní ètò pé màá ṣe ìwádìí tí ó bá ní bí mo ṣe lè gba ìwé ìjọba ní ìlú Amẹ́ríkà tí màá sì lè ra ilẹ̀, màá yá owó lọ́wọ́ àwọn tí ó ní owó táa lè jọ ṣe òwò náà pọ̀ tó jẹ́ wípé màá pín wọn nínú èrè. Nítorí àwọn ni wọ́n ní owó tí wọ́n yóò gbé sílẹ̀. A ó lè jọ ṣepọ̀. Mo sì lè máa gbin àwọn nǹkan tí n ò ní fi òògùn olóró kankan sí tí ń ó lo àwọn ǹkan ìbílẹ̀ bí ìgbẹ́ ẹran, ìgbẹ́ màlúù, ìgbẹ́ ẹlẹ́dẹ̀, ìgbẹ́ adìẹ. Òun ni n wo ó fi gbin àwọn ohun ọ̀gbìn tèmi. N kò ní fi òògùn olóró kankan gbin àwọn nǹkan náà. Nítorí náà, ó wù mí kí n ṣe ètò.

Ìrànwọ́ àkọ́kọ́ ṣe pàtàkì púpọ̀ láti ṣe fún àwọn tí ó bá nílò rẹ̀. Ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ ohun tí mò ń kọ́ lọ́wọ́ láti ṣe, tí mo sì ti bẹ̀rẹ̀ sí ní ṣe díẹ̀ díẹ̀. Ṣùgbọ́n tí mo mọ̀ wípé mo ní láti tún kọ́ síi láti mọ bí a ti ń ṣe, kí n ba lè tún máa túbọ̀ yanjú dáadára tí ń bá ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ náà. Ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ ohun tí ènìyàn gbọdọ̀ tètè ṣe láì fi àsìkò ṣòfò rárá. Èèyàn sì gbọdọ̀ le mọ irú ìrànwọ́ tí ẹni bẹ́ẹ̀ nílò láti lè jẹ́ kí ó ràn lọ́wọ́ nígbà tí ènìyàn bá ṣe ìrànlọ́wọ́ náà fún. Ẹ̀yàn gbọdọ̀ jẹ́ ẹni tí ó ní ojú àánú, tí ó lè fi ara rẹ̀ sí ipò ẹni tí ó nílò ìrànlọ́wọ́ náà, tí kò ní máa wo ẹni náà gẹ́gẹ́ bí wípé ó ní ohun lára, tàbí iṣẹ́ náà ti pọ̀ jù, tí kò ní kanra mọ ẹni tó nílò ìrànlọ́wọ́ náà. Ẹ̀yàn gbọdọ̀ lè fi ara rẹ̀ sí ipò pé tó bá jẹ́ èmi náà ni mo nílò ìrànlọ́wọ́ yìí, kíni màá fẹ́? Nípa eleyìí, yóò ran ẹni tí, yóò ràn mí lọ́wọ́ láti lè fún ẹni tí ó nílò ìrànlọ́wọ́ àkọ́kọ́ náà kíákíá. N ó sì ṣe gẹ́gẹ́ bí pé mò ń ṣe fún ara mi. Yio lè jẹ́ kí ẹni yìí kí ó rí ìrànlọ́wọ́ náà gbà kí ó sì wúlò fún. Ẹ̀yàn gbọdọ̀ má mọ wípé níbikíbi tí ènìyàn bá wà, ní àsìkò kasíko ni ẹnikẹ́ni lè nílò ìrànlọ́wọ́ àkọ́kọ́. Ẹ̀yàn gbọdọ̀ má mọ wípé ó lè ṣẹlẹ̀ nígbà tí èèyàn ò tíe retí kí ẹnìkan kí ó nílò ìrànlọ́wọ́. Nítorí náà èèyàn gbọdọ̀ gbáradì. Mo gbọdọ̀ gbé ara mi di kí n ṣe tán pé nígbà gbogbo, nígbàkúgbà tí ẹni kan bá nílò ìrànwọ́ àkọ́kọ́ yìí, n ó lè fún. Mo gbọdọ̀ mọ bí mo ṣe lè ba ẹni náà sọ̀rọ̀ tí yóò fi lè sọ fún mi nǹkan tó bá nílò, bó yo nǹkan tó ń ṣe, bó ṣe ń ṣe gangan. Ilé yìí yóò ràn mí lọ́wọ́ láti mọ ìrànlọ́wọ́ náà tí màá fún, tí yóò wúlò fún kí ó tó di ìgbà tí yóò lọ gba ìrànlọ́wọ́ tí ó péye ju èyí tí a lè sáré fún ní àsìkò náà lọ. Nítorí ìrànlọ́wọ́ àkọ́kọ́ ṣe, ó ṣe pàtàkì. Ìrànwọ́ àkọ́kọ́ ó ṣe pàtàkì púpọ̀ nítorí pé àwọn nǹkan mìíràn wà tó jẹ́ wípé tí ènìyàn kò bá sáré rán irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ láàárín ìṣẹ́jú díẹ̀, ó lè fa nǹkan tó jẹ́ wípé kò ní ṣe é tún ṣe mọ́. Pàtàkì ju lọ tó bá jẹ́ pé ohun tí ó lá àìlera lọ ní. Ẹ̀yàn gbọdọ̀ tètè ṣe ìrànwọ́ àkọ́kọ́ náà kó tó di wípé ó di ǹkan tí ò ní ní àtúnṣe mọ́. Irú tí ènìyàn bá wà nínú ọkọ̀ tí èèyàn rí ẹni kan bóyá ojú rẹ̀ déédé ń padé, tàbí ó fẹ́ ṣubú, tàbí kò, gbogbo ara rẹ̀ kò mì. Ẹ̀yàn gbọdọ̀ tí lè tètè mọ̀ pé nǹkan ń ṣe ẹni yìí o. A sì tètè lè tẹ̀ lọ ṣe ìrànwọ́ àkọ́kọ́ fún kí ó tó di wípé ó di ǹkan tó ju, ǹkan tí ó kọjá agbára gbogbo àwọn tí ó wà ní àròwọ́tó rẹ̀ lọ. Kí ó tó di wípé àwọn oníṣègùn wọ́n lè wá ràn lọ́wọ́ bí ó ṣe yẹ àti bí ó ti tọ́. Ṣùgbọ́n ìrànwọ́ àkọ́kọ́ ṣe pàtàkì.